Nípa abúlé tí o wà, àdúgbò tí mo wà, to jẹ́ ibi tí ẹ rí orúkọ àti ìjẹ́ tí wọ́n jẹ́ tí ẹ fi sọ wí pé abúlé ni ṣùgbọ́n, o jẹ́ àdúgbò tí o lajú tí àwọn ilè iṣe ńlá ńlá níbi tí a ti ń ṣe àwọn oúnjẹ, àwọn irin ìkọ́lé ibi tí ó wà, a leè pè ní, à, abúlé mọ́ nítorí pé ó ti lajú. Kódà ó sún mọ́ ìlú kan to jẹ ikan lára àwọn àdúgbò ńlá to wa ni ìpínlẹ̀ Eko ni orilẹ èdè yi. Ìlú náà o ti n tóbi si, won ti mu ile ìwé ẹkọ agba fún àwọn akẹkọ to ba fẹ ko nípa ìmọ̀ nọ́ọ̀sì emí ní àwọn dókítà. Nítorí náà àdúgbò náà tí ń tóbi lọ́pọ̀lọpọ̀.

Ìrẹsì tí ó, tó wọ́pọ̀ jù lọ tí a máa ń sè ní ìgbà ọdún níbíìyí jẹ́ ìrẹsì tí a ń pè ní jọ̀lọ́ọ̀fù rice. Eléèyí tí a máa ń ṣè ní ìgbà àwọn ìnáwó ní ọ̀pọ̀lọpọ̀. A lè bóyá a máa mú ìrẹsì pẹ̀lú àwọn èrọ̀jà gbogbo òróró, omi ẹran tí a bọ̀, àwọn ẹ̀dọ̀ ẹran máa kó gbogbo àwọn nǹkan wọ̀nyí, a máa kó papọ̀ láti ṣe oúnjẹ yìí. Ó máa ń dùn ní ọ̀pọ̀lọpọ̀, njé bí a ti máa ń ṣe jọ̀lọ́ọ̀fù fún ìnáwó àti nígbà àjọ̀dún, bọ́yá àjọ̀dún àwọn e, àjọ̀dún àgbà. Ọ̀pọ̀lọpọ̀ ìnáwó ẹni tó ń ṣe ìgbéyàwó, àwọn oúnjẹ ìrẹsì jọ̀lọ́ọ̀fù yìí tó dára lọ́pọ̀lọpọ̀, ó ń jọjú nígbèsè.

Àwọn ìṣòro ẹ̀rọ ayárabiàsà tí mo bá ní nígbà mìíràn bóyá nígbà tí mo bá ń ṣiṣẹ́. Ohun àkọkọ̀ tí mo máa ń ṣe ni pé mo máa ń make sure pé fáìlì antivirus, ìyẹ́ tó máa ń yọ àwọn, ah, ohun tí ó lè ba àwọn fáìlì orí rẹ̀ tó lè ba wọn jẹ́, mo máa ń make sure pé ó wà updated nígbà gbogbo. Ó wọ́, ó pé, ó wà, ó, ó wà ní ojú òṣùwọ̀n. Mo sì máa ń rí wi pé mi ò gba àwọn ènìyàn ní àlejò láàyè láti kí àwọn oríṣiríṣi device láti kí bọ. Mo sì máa ń rí i pé tó bá ní ẹ̀ẹ̀kan kan, mo máa ń ṣe maintenance activities, mo máa gbé lọ fún àwọn tó máa ń yẹ kọ̀m̀pútà wò kan bami wo wò ó ṣe dúró lórí, ṣe kò sí nǹkan kan tí ó ń ṣe. Àwọn ọ̀nà tí mo ń gbà láti ṣe igbiyanju àwọn ìṣòro rẹ̀ niyen.

Tó bá jẹ́ ní àkókò iṣẹ́ ní òwúrọ̀, mo máa ń ṣẹ́ẹ̀tì àláàmù orí, ọ̀gà sí mi létí ni sí aago mẹ́fà òwúrọ̀ láti lè jí mi láti lè múra fún iṣẹ́ òjọ́ mi. So, ṣùgbọ́n tó bá jẹ́ àkókò tí mi ò kí ń lọ ibi iṣẹ́ bíi ìgbà weekend tí mo wà níle fún ìsinmi mii ki n wulẹ́ lò alarm, mo máa ń sùn àgọ́ ti mo ba tó jí làárọ̀ ojo kejì, náà ni mo tó máa ń dìde. Tò bá jẹ́ àsìkò iṣẹ́, màá ń lo àláàmù orí fóònù mi láti lè jí mi ní bií aago mẹ́fà ní òwúrọ̀ láti lo múra fún ibi iṣẹ́.

Kò sí ẹnikẹ́ni tí ó borí àṣìṣe tàbí tó ju àṣìṣe lọ. Àmọ́ ní ọdún tí, ah, àìpé yìí tí mo ṣe àṣìṣe nípa dígítì ní ẹnu ìṣẹ́ mi, ibi tó yẹ kí n tíì kó ninety-nine, mo lọ kọ nineteen. Ó dẹ́ náà mí ní owó lọ́pọ̀lọ̀pọ̀ láti rí pé mo ṣe àtúnṣe nítorí ohun tí mo fẹ́ ṣe wọn tiẹ̀ ti kó wọn dé. Ìgbà tí wọ́n kó dé tán ni mo rí i pé a kò ṣe lò nítorí pé dígítì tí mo fún wọn ó yàtọ̀ sí ara wọn. A ní láti dá gbogbo ẹ̀ dà, a ní láti ná owó mìíràn láti ṣe ohun mìíràn. Wọ́n láti ìgbà yẹn fi wá kọ́ ẹ̀kọ́ láti fi ara ba lẹ́. In fact ní ìgbà mìíràn ẹ̀wẹ̀, màá pè àwọn ẹlẹ́kàà ẹgbẹ́ mi kan bá mi wò, ṣé nkán tí mo kọ̀ yí ṣé ó dára kò tó di pé mo fi ránṣẹ́. Mo sì ń sọ fún àwọn na pẹ̀lú ki ẹ tó tẹ iru ǹkan báyìí jáde, ẹ kọ́kọ́ fi àpẹẹrẹ àyẹ̀wò, ẹ fi àyè sì í fi lọ kó ránṣẹ́ fún àyẹ̀wò tá bá tì wo tó bá tì wà okay ẹ tẹ̀ síwájú pẹ̀lú iṣẹ́.

Ní ilé wa, ìyàwó mi ló máa ń ṣe oúnjẹ ní ilé. Ṣùgbọ́n ní ìgbà kan kan ẹwẹ̀, boyá tí ó bá sa fún ara díẹ̀, lórí ara fẹ́ sinmi díẹ̀, mo máa wọ ilé-ìdáná láti dáná pẹ̀lú. Kò sí ẹni tí ò le dáná nínú wa. Àwọn ọmọ mi wọ́n le dáná, ìyàwó mi ó le dáná, èmi gan-an mó le dáná, so. Ṣùgbọ́n ní pàtàkì jùlọ, ìyàwó mi ni ó máa ń dáná. Ṣùgbọ́n ní ìgbà mìíràn ẹwẹ̀, mo máa lọ bẹ̀ láti rànlọ́wọ́ láti bá ṣe àwọn nǹkan kan.

Nípa ìpàdé àwọn ará ilé, a máa ń ṣe ìpàdé ní ẹ̀ẹ̀kan níbi oṣù kan ọ̀ọ́ méjì, ó níí ṣe pẹ̀lú àwọn ohun tó bá ń ṣẹlẹ̀ ní àdúgbà bíi ní àyíká lórí ọ̀rọ̀ tó níí ṣe pẹ̀lú bóyá ìdáwó owó àdúgbò, bóyá owó ọlọ́dẹ, owó iná, owó omi àwọn nǹkan wọ̀nyí a máa ń ṣe ìpàdé lórí ẹ̀. Báwo la ti fẹ́ pa ṣán gbogbo àdúgbà tí àyíká láti jẹ́ kó wà ní ìmọ́tótó gbogbo àwọn nǹkan wọ̀nyí la máa ń ṣe ìpàdé pẹ̀lú rẹ̀. Ó sì máa ń jásí ayọ̀ nítorí pé gbogbo wa á fẹnu kò, á mu ọjọ́, a ó sì pa nípàá àwọn ìdáwó wa gbogbo rẹ̀ ó sì máa ń yọrí sí ayọ̀.

Iye owo ti mo na niyẹn n ti mo ra kẹ́yìn. Ó jẹ́ five hundred naira. Ohun tí mo si rà ni búrẹ́dì. Bo tilẹ jẹ́ pé oríṣìíríṣìí ló wà n bẹ̀. Elégbèrunkan wà, oní ẹgbẹrin kan àbọ̀ wà, ṣùgbọ́n oní àpò méjì àbọ̀ yẹn péré ni owó mj gbé ní àsìkò díẹ̀. Òun pẹ̀lú náà ni mo sì ra. So.

Bí a ṣe ń gbé oúnjẹ kalẹ̀ fún àlejò ní ilẹ̀ Yorùbá, tí àlejò bá kọ́kọ́ wọlé, oun àkọ́kọ́ ni pé a ó kọ́kọ́ fún omi, a ó kọ́kọ́ bu omi tó tutù wá fún àlejò. To bá jẹ́ ẹni tí ń bọ̀ láti inú òrùn, a ó kọ bu omi tutù wá fún un, a ó kọ́kọ́ gbọ omi fún wọn. Ta bá ti wá gbé oúnjẹ, to bá sì di ní ìgbà wọ́n yìí, là wá pèsè oúnjẹ sílẹ̀ fún iru àlejò yẹn. A lè gbé lọ sórí dining, ka bá wọn tọ̀ọ́ síbẹ̀. Ti won bá dé tí ṣe tán, e máa bọ̀ o, ewa jẹun ò, a pe àlejò náà wá láti wá jẹ oúnjẹ náà.

Ìṣẹ̀lẹ̀ kan tí ó kó gbogbo àdúgbò pọ̀ jẹ́ àsìkò kan nígbà tí mo kéré, tí àwọn àlọ kólohun kó kígbe wá síbi transformer àdúgbò wa tí wọ́n sì yọ àwọn nǹkan kan lọ lára iná yẹn. Bo tilẹ jẹ pe wọ́n ṣẹ̀ṣẹ̀ fún wa ní transformer ní ìgbà yẹn, ṣùgbọ́n nígbà tawọ́n alọkolohun kigbe wá, tí wọ́n yọ lọ níbi odidi oṣù méjì mẹ́ta, kò sí iná títí di ìgbà tí ìjọba tó wà ránwa lọ́wọ́ tí wọ́n tó bá wa ara àwọn nǹkan tí wọ́n ji lọ yìí tí wọ́n tó bá wa ra padà wá. Mo rántí dáradára nígbà yẹn, gbogbo ìlú pálapátá, gbogbo ènìyàn ló wá. Kódà àwọn olórí èsìn kọ̀ọ̀kan wá bẹ̀ tí wọ́n wá ṣe àdúrà pé, àá, iru nǹkan tó ṣẹlẹ̀ yìí kó má ṣe ṣẹlẹ̀ mọ́ òó nígbà tí wọ́n fẹ́ tan iná náà padà ní ìgbà yẹn. Mo rántí ìtàn yẹn dáradára ni ìgbà kékeré.

Ah! Ní ọ̀pọ̀ ìgbà, àwọn ọ̀rẹ́ mi náà ni mo máa ń rántí, bẹ pẹ̀lú mo dẹ fi máa ń rántí bàbá ìjọ nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́. Mo máa ń ní ọ̀pọ̀ ìgbà mo máa ń rántí bàbá yẹn, bàbá ìjọ kọ́ wa dáradára nípa ìgbésí ayé ọ̀dọ́ láti rí i pé a lo ayé wa ní ó ti dára. Wọ́n fi ọ̀nà Ọlọ́run wọ́n fi kọ́ wa. Mo máa ń rántí wọn ní ìgbà gbogbo ní ọ̀pọ̀ ìgbà. Botilẹ̀ yẹ pe mi ò ní ẹrọ̀ gà sí ni lé tí wọn, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà mo sì máa ń rántí wọn. Àdúgbò wọn sì ọ̀dọ̀ rọn. Ìpín ìlú mìíràn ẹwẹ̀ ni ó jìnnà lọ́pọ̀lọpọ̀. Ṣé tí èèyàn le bìnú lọ kódà ó lè tó rin ọjọ́ kan láti lọ sí ibẹ̀. Ṣùgbọ́n mo máa ń rántí wọn dáradára ní ọ̀pọ̀ ìgbà.

Ah! Nísinsìnyí, ní, ní, ní ọdún mẹ́wàá sẹ́yìn, mi ò tíe mọ ǹkan kan tó ń jẹ́ nípa bọ́yá crypto àbí kò crypto, ṣùgbọ́n nísinsìnyí, a máa ń sọ nípa crypto, tá ń sọ nípa àwọn oun tí a lè ṣe pẹ̀lú ẹ̀ lọ ayélujára, mo tì mọ nípa rẹ̀ díẹ̀ ju tí, tí ọdún mẹ́wàá sẹ́yìn lọ tí mo ti ẹ̀ tí ní àǹfààní nípa àwọn nǹkan wọ́n yìí jù pé ara fóònù, a gbá game ní orí ẹ̀, a lè lọ ṣe àwọn aago, a fi wo fídíò, ṣùgbọ́n nísinsìnyí báyìí, mo ní ọ̀pọ̀ àwọn ǹkan tí mo lè ṣe ní orí rẹ̀, bẹ́ẹ̀ pẹ̀lú àwọn eré ìdárayá kan kan wá to je pé ní ìsinsìnyí pẹ̀lú mo ṣi ń ṣe, to je pé ní ìgbà díẹ̀ sẹ́yìn mi ò lè ṣe, mi ò tíe wule gbo nípa rẹ̀ ri, ṣùgbọ́n mo tì mọ nípa wọn báyìí, mo sì rí pé ó dára. Àwọn ọ̀nà tí à ń gbà láti jẹun tó jẹ́ àwọn ano- ọ̀nà to dára láti jẹun, mo tì mọ nípa rẹ̀ sì, àwọn nǹkan wọ́n yìí ni mò ń ṣe to je pé níbí ọdún mẹ́wàá sẹ́yìn, ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí mi ò tí è ní ìmọ̀ nípa rẹ̀ gbógbò ounjẹ́ ta bá rí jíjẹ ni, ṣùgbọ́n nísinsìnyí gbógbò ounjẹ́ ko ni jíjẹ, eleyii tó bá ṣàra lore, óun lo ṣé koko.

Mo máa ń gbọ orin láti orí fóònù mi, mo máa ń gbọ orin láti YouTube, mo máa ń gbọ orin láti àwọn Spotify, mo máa ń gbọ orin láti Audimacks, mo máa ń gbọ orin láti Boomplay, mo máa ń gbọ orin láti gbogbo àwọn ọ̀pọ̀ ibi tí mo ti lè gbọ orin bóyá nípa stream, live stream ni o àbí àwọn downloaded copy o. Mo ní àwọn site wọ̀nwọ̀n, àwọn site kankan pẹ̀lú náà tí tun máa ń lọ sí ibẹ̀ máa ń gbọ àwọn orin direct láti ibẹ̀ iyẹn máa sì download rẹ̀ sórí èrò ga simileto mi máa sì máa gbọ ẹ́ nígbà àwọn tó bá wù mí.

Há bẹ́ẹ̀ni o, mo ti dúró lilò fún ọjọ́ kan rí. Mo rántí ní àkókò kan tí ò sí nẹ́tíwọ̀kì ní orílẹ̀-èdè yìí, eh òkun tí ó gbé nẹ́tíwọ̀kì yẹn wọ orílẹ̀-èdè yìí ni Abéòkun. Eh ìròyìn sọ fún wa nígbà yẹn pé ó já, so kò jẹ́ kí nẹ́tíwọ̀kì ó wọlé rárárá. So ní ọjọ́ yẹn kò sì ṣe nǹkan tí a lè fi fóònù ṣe, o kò níyì rárárá. So odindi ọjọ́ yẹn, ọ̀pọ̀ àwọn iṣẹ́ orí fóònù mi gan ni mo pàdánù nítorí pé mi ò rààyè ṣe ẹ̀. Ìmíràn wá to jẹ pé wọ́n ka ọjọ́ fún mi láti padà sí ìbẹ̀rẹ̀ nítorí pé mi ò rààyè ṣe àwọn nǹkan wọ́n náà. Bó ti lẹ̀ jẹ̀ pé ó ká mi lára ṣùgbọ́n kí lá rì ṣeṣi. So.

Aṣọ tí mo máa ń wọ, ó jẹ́ aṣọ ilé tó jẹ́ tolóyìnbó ní ọ̀pọ̀ ọgbà nítorí pé iṣẹ́ ọ̀dọ̀ mi kò fi ààyè gba aṣọ wíwọ̀ ti ìbílẹ̀ tiwa-tiwa níhìí. So, bí shirt and trouser tàbí àwọn polo, àwọn náà máa ń wọ̀ ní ọ̀pọ̀ ọgbà láti ọjọ́ Monday títí dé ọjọ́ Saturday. Ọjọ́ ìsinmi tó jẹ́ òpin ọ̀sẹ̀ nìkan, mo máa ń sábà wọ àwọn ti ìbílẹ̀ tiwa-tiwa. Bóyá mo fẹ́ lọ sí ilé ìjósìn ni àbí mo fẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn ọrẹ́ àbí a ní àwọn àpèjọ tí a fẹ́ lọ. Ṣùgbọ́n tí ó bá ti yàtọ̀ sí yẹn pé lẹ́nu iṣẹ́ o, àwọn aṣọ ti ìgbàlódé tó jẹ́ ti olóyìnbó, eléyìí tí, ní wọ́n wá lọ́tí yọp ọ́ over all, là wọ̀ tú wọ̀ sórí àwọn aṣọ ẹni tí ẹ fi iṣẹ́ òfin ẹ̀yìn bá pẹ́ tí a wọ àwọn aṣọ àtilé wa wa láti ṣiṣẹ́.

Tí àlejò bá dé, tó bá jẹ́ pé emi ni àlejò wá kí, màá kí káàbọ̀ sí ọ̀dọ̀ wa, ṣùgbọ́n tó bá jẹ́ pé boyá bàbá mi àbí àwọn ẹ̀gbọ́n mi ni àlejò wá kí, maa yẹ maa se gafara fún wọn, máa kúrò ní ọ̀dọ̀ wọn, máa wọlé lọ. Tó bá jẹ́ àlejò tí mo mọ̀ rí, mo lè bá wọn wọ ibori wá, kan kọ fi rọ̀ǹgbẹ. Amọ tó bá jẹ́ ẹni tí mi ò mọ̀ rí tó yẹ kó pé ó yá ẹ̀gbọ́n mi àbí bàbá mi náwá, màá lọ pe wọ́n jáde pé àlejò bá yi o, ó ń wa yín o, ó sì ti wá ni pálọ̀. Ma si ki àlejò náà, tí wọ́n bá ti fọkọ́ wọlé, kan jókòó pé kí ni lọ bá wọn pe ẹni tí wọ́n ń wá, tó bá wà nílé kí wọ́n bá wọn pè wá.

Bí mo ṣe máa n bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́, nípa gbígbímọ̀pọ̀ láti ṣé iṣẹ́ àti láti ranra wa lọ́wọ́ láti rí pé iṣẹ́ tí a ń ṣe ó yọrí. Ó sì wà ní ìbámu pẹ̀lú ohun tí ilé-iṣẹ́ ń retí láti ọwọ́ wa nípa gbígbímọ̀pọ̀ láti rí pé iṣẹ́ náà ó lọ gẹ́gẹ́ bí ó ti yẹ kí ó lọ, a ó ranra wa lọ́wọ́ ẹnikẹ́ni tó bá a ní ìdojúkọ, a ó sún mọ́, a ó sì kọ pẹ̀lú.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ àwọn ìpàdé lórí fóònù, bóyá nípa Zoom ni ó, tàbí bóyá tí WhatsApp ni ó, tàbí ẹni live chat tí ó bá ti jẹ́, màá fẹ́ran rẹ̀. Ìrù ẹrú pé kí nẹ́tíwọ́ọ̀kì kó ti wà dáradára kí a lè gbọ́ra wáyé níbi ẹ̀yin ni ń jẹ. So, irú ìpàdé tó kàn fi sí orí fóònù ni mo máa yẹ kí nẹ́tíwọ́ọ̀kì máṣe ti wà dáradára kí a lè gbọ́ra wáyé.

Nípa àtúnṣe ọkọ̀ àti alùpùpù, àwọn èèyàn tó ń ṣe iṣẹ́ wọ̀nyí ni a ń pè ní mechanic. Láyé tí ọkọ̀ bá yọnu, tó ya ńká ń pariwo níru, kọ́kọ́ ń dúró, àwọn ewú tó lè wà nínú rẹ̀, láyé pé àwọn yóò ṣe kíni rọ, àwọn yóò gbe lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn wọ̀nyí, wọ́n bá wọn yẹ̀wò, ohun tí ó bá bàjẹ́ nínú rẹ̀, wọn ó sọ, só níbi mechanic ni a sì máa ń tún alùpùpù àbí ọkọ̀ tó máa ń túṣe, a lè gbe nǹkan tó bá sọnù, nǹkan tó bá bàjẹ́, wọn ó bá wa rà, wọn ó bá wa túṣe, só.

Àṣà sísọ ọmọ lórúkọ ó jẹ́ pàtàkì nílẹ̀ Yorùbá. Nígbà tí a bá ṣètò bí ọmọ òkúkọ, lẹ́yìn ọjọ́ kejọ, a ó gbé ọmọ òkúkọ, a ó fún ní orúkọ níbi tí a ó tún mú ẹpọ, iyọ̀, e e a a adùn, oyin, àwọn nǹkan tó dára tó dára torí pé ó jẹ́ kí o dára mọ́mọ yìí. A ó mú ẹ, a ó fi ipọn omi láti fi kábọ̀ òwó mi, a ó tọ́pin ẹ ní omi láti fi kábọ̀ kún ilé ayé, a ó fi tún ṣe àdúrà fún ọmọ tí ó kú ńjọ ní sọmọ lórúkọ. Ní ọmọ Yorùbá, àwọn àga, àwọn ọmọ náà sọ wọn ní orúkọ. Ó ti lọ àwọn èròjà tó jẹ́ àbáláyé láti fi ṣe àdúrà fún Orunmìlá láti fi kábọ̀ kún ilé ayé.

Ní òpópá má lọ sí, tí má jáde, náà ni mo má rà, ní ibi ìjọkòó bí a bá dé lítà márùn-ún, lítà mẹ́wàá, ní ìṣe pẹ̀lú ooru, tí mo lọ má sì fi ọ̀ṣọ̀ bàtá bí i ṣe lẹ́nu, mo máa ń rí lọ sí ibi iṣẹ́ báàgì, bí a bá dé lítà márùn-ún, èyí mẹ́wàá, ó jẹ́ ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta.

Ìṣòmi ọ̀sán tó bá jẹ́ ní ẹnu iṣẹ́ ní aago kan títí aago méje ni mo máa ń lọ fún ìṣòmi mo sì máa ń máa dín oúnjẹ àjọ ní àkókò yìí tí mo bá sì lé oúnjẹ àti àkókò yẹn àfi ìsinmi, àfi ìsọ̀nyín, mo gbà kí wọ́n kàńsí kọ pé kí èyí èyí sì le láyè fún alágbẹ̀dẹ́ ìṣòmi nígbà ẹ̀yẹ àti padà sí ayé ẹ̀yí iṣẹ́.